Ọ̀nà tí mo bá lè gbà láti ṣe ìrànlọ́wọ́ fún ènìyàn ohun ni mo máa ń gbà. Tí ènìyàn bá bá ìrànlọ́wọ́ wá sí ọwọ́ ọ̀dọ̀ mi tí mo bá sì ní owó lọ́wọ́, màá ṣe é fún un. Tí ó bá jẹ́ oúnjẹ ni tí mo bá ní oúnjẹ nílé, màá ṣe é fún un. Ọ̀nà tí àwọn èèyàn bá gbà ní ìrànlọ́wọ́ tó bá wà ní ikàpá mi, mo máa ṣe é fún wọn.

Mo máa ń ṣe ìdúnadúrà nígbà tí mo bá fẹ́ rajà lọ́wọ́ ènìyàn, tàbí tí a bá fẹ́ ṣé, tí a bá fẹ́ sọ̀rọ̀ lórí okoòwò, tí a bá fẹ́ ta nǹkan, a máa dúnadúrà bí a ṣe fẹ́ tà bí a ṣe fẹ́ ṣé.